Bí mo ṣe máa ń dáàbò bo ààyè ìkọ̀kọ̀ mi lórí Íńtánẹ́ẹ̀tì ni ní lílo VPN. Mo subscribe sí premium VPN, òun ni mo ń lò láti dáàbò bo àwọn ààyè ìkọ̀kọ̀ mi. Tí mo bá fẹ́ ṣe nǹkan ní online tí ò bá jẹ́ fẹ́ káwọn èèyàn mọ̀ àbí kó rí stream mi, màá tan VPN, màá dẹ̀ ló incognito mode. Yàtọ̀ sí báyìí, àwọn nǹkan tí mo pín káàkiri lórí Íńtánẹ́ẹ̀tì ó jẹ́ nǹkan tó jẹ́ public àwọn nǹkan tó bá jẹ́ private ni mo ní bí mo ṣe máa ń ràá ṣe.